Inú àpò mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Nígbà kúgbà tí n bá ń jáde, tí n bá titi ilẹ̀kùn mi, màá sì fi kọ́kọ́rọ́ náà sí inú àpò mi. Inú àpò mi wọ ni mo sábà máa ń fi kọ́kọ́rọ́ náà sí kí ó máa bá sọnù. Nítorí tí n bá fi sí ọwọ́, ó lè bọ́ sọnù ní ọwọ́ mi. Nítorí náà ni mo ṣe máa ń tọ́jú rẹ̀ sínú àpò mi.

Baátìrì fóònù mi kò fi bẹ́ẹ̀ lágbára púpọ̀, nítorí mo máa ń lo fóònù náà fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Bátìrì rẹ̀ ó tètè máa ń lọ sílẹ̀. Báatìrì rẹ̀ kò fi bẹ́ẹ̀ lágbára púpọ̀, nítorí mo máa fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń jí ní kùtùkùtù. Ìgbà mìíràn mo sì le pẹ́ jí. Ó níí ṣe pẹ̀lú bí iṣẹ́ bá ṣe pọ̀ sí. Ìgbà mìíràn tí n bá ṣe iṣẹ́ di òru, mo lè pẹ́ jí. Ṣùgbọ́n tí n bá tètè sùn ti iṣẹ́ ò pọ̀, mo máa ń tètè jí ní kùtùkùtù.

Rárá o, iṣẹ́ tí mò ń ṣe kò ní ṣe pẹ̀lú ṣíṣe ìtọ́jú ọjà. Nítorí ẹ̀rọ ayélujára ni mo ti ń ṣe iṣẹ́ mi. Ìfowódókò lórí ẹ̀rọ ayélujára ni mò ń ṣe. Kò jọ mọ́ titọ́jú ọjà tàbí ṣíṣe ìtọ́jú ọjà tí a lè fojú rí rárá.

Àwọn áàpù tí mo máa ń lò jù òní áàpù Facebook. Mo máa ń lo MT five, èyí tí mo máa ń fi ń ṣe ìdókòwò. Mo sì máa ń lo TikTok àti Google láti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mò ń ṣe.

Ohun tí ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni láti ṣe iṣẹ́ mi ní ojúlówó, láti ṣe iṣẹ́ náà bí ó ṣe yẹ kí a ṣe ṣe. Mo n máa ń fẹ́ràn kí n ṣe iṣẹ́ bí ó ṣe yẹ kí a ṣe. Èyí máa ń fún mi ní ìtara nítorí kí n lè gba oríyìn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn orin kíkọ. Mo fẹ́ràn kí n mọ ọkọ̀ orin gidigidi. Mo fẹ́ràn orin ẹ̀mí àti àwọn orin tí a fi ń gbé olúwa ga, èyí tí à ń pè ní orin ìyìn. Nígbà kúgbà tí n bá lọ nínú ọkọ̀, mo máa ń gbọ́ àwọn orin náà.

N kò le è sọ iye ọjọ́ pàtó tí mo fi ń sinmi ní ọdọọdún. N kò kín sábà ya ọjọ́ kan sílẹ̀ wípé ìjọ bayìí ni ń ó fi sinmi. Ìgbà tó bá wù mí, náà ni mo le sinmi. Tí iṣẹ́ ò bá pọ̀ nílẹ̀, ń ó fúnra ní ìsinmi. Tí iṣẹ́ bá sì wà, mo má ń ṣe. N kò ní ọjọ́ kan pàtó tàbí iye ọjọ́ tí mo má ń fúnra ní ìsinmi nínú ọdún.

Rárá o, n kò ní alábàá ṣiṣẹ́. Bẹ́ẹ̀ sì ni, n kò fẹ́ràn kí n máa ṣe ìwádìí ẹnikẹ́ni. Nítorí ilé ni mo ti ń ṣiṣẹ́, ara mi sì ni mò ń bá ṣiṣẹ́. Ìfowódókò ni mò ń ṣe nínú ilé lórí ẹ̀rọ ayélukára. N kò sì nílò láti wádìí ẹnikẹ́ni.

Bẹ́ẹ̀ni, lẹ́kọ̀ọ̀kan mo máa ń gbọ́ ètò pódúkásítì. Tí n bá ráyè tí iṣẹ́ ò bá pọ̀ lọ́wọ́ mi, mo máa ń gbọ́ àwọn ètò pódúkásítì tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ tí n ò sì ní àǹfààní láti gbọ́. Mo máa ń download àwọn pódúkásítì náà, mo sì máa ń gbọ́ èyí tí ó ní ṣe pẹ̀lú iṣẹ́ mi.

N kò le sọ pàtó àkókò tí mo máa ń lọ sùn. Ó níí ṣe pẹ̀lú bí iṣẹ́ àbí ti ohun tí mò ń ṣe bá ṣe pọ̀ sí. Tí n bá ń ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ ní ìgbà mìíràn, mo máa ń pẹ́ kí n tó sùn. Ìgbà mìíràn, mo lè sùn ní aago kan àbí aago méji òru. Ìgbà mìíràn tí iṣẹ́ ò bá pọ̀ ní ọwọ́ mi, mo lè sùn láago mẹ́wàá tàbí láago mọ́kànlá àṣálẹ́.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ohun kan. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn kí ń ṣe ètò ohun kan dáradára. Mo máa ń fẹ́ràn láti fi ṣe ètò ohunkóhun. Tí m bá fẹ́ ṣe nǹkan, mo máa ń fẹ́ràn láti ṣe ètò náà kí ọjọ́ náà tó dé. Mo máa ń fẹ́ràn láti ṣe àwọn ètò kí ọjọ́ náà tó dé.

Bí mo ṣe má ń dáhùn fóònù ní ibi iṣẹ́ ni láti gbé fóònù náà àti láti sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. N kò fẹ́ràn kí n má sọ̀rọ̀ kí gbogbo ènìyàn má gbọ́ ohun tí mò ń sọ. Nítorí náà mo má ń fi fóònù náà sí ìdákẹ́jẹ́. N kò fẹ́ kí o má pariwo nígbà tí n bá ti gbé fóònù náà. Má sì dáhùn ní ìdákẹ́jẹ́.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ní ìgbà tí èmi àti àwọn ẹlẹgbẹ́ mi tí à ń sọ iye orúkọ tí a ní. Àwọn ọ̀rẹ́ mi waa ń sọ wípé àwọn ní orúkọ ìsààmì tí ó tó mẹ́rin tàbí márùn-ún. Èmi náà máa sì sọ wípé èmi náà ní orúkọ ìsààmì tí ó pò. Nígbà tí n bá sọ oríṣìríṣì, màá sì wá sọ wípé orúkọ mi a máa jẹ́ Sá mọ́ ló hùn lọ́wọ́. Ní ìgbà náà, n kò mọ ìtumọ̀ orúkọ náà. Ṣùgbọ́n mo máa ń gbọ́ tí wọ́n máa ń pè mí ní orúkọ náà. Mo wá sọ fún ọ̀rẹ́ mi wipé orúkọ ìsààmì mi a máa jẹ́ Sá mọ́ ló hùn lọ́wọ́. Àwọn tí ó sì wà ní tòsí mi nígbà náà, wọ́n sì rẹ́rìn-ín, wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ nígbà náà wípé mo ń pera mi ní Sá mọ́ ló hùn lọ́wọ́.

Rárá o, n kò ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n ní ilé mi nítorí n kò ní àkókò fún àwọn ǹkan báyìí. Tí n bá fẹ́ ta ayò ọlọgbọ́n, orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni mo ti sábà mọ́ ń ṣe nígbà tí àkókò bá wà. Ṣùgbọ́n n kò ní ẹ̀rọ ọlọgbọ́n nínú ilé mi rárá.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn òun ní ẹgbẹ́ Arsenal. Ẹgbẹ́ Arsenal ní Premier League oun ní ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn. Mo fẹ́ràn ẹgbẹ́ náà, bẹ́ẹ̀ sì ni mo máa ń wo àwọn géèmù wọn.

Rárá o, n kò kí n mu àwọn ẹ̀rọ ìlera. N kò fẹ́ràn àwọn ẹ̀rọ ìlera mumu. Omi ni mo sábà máa ń mu ní ọ̀pọ̀ ìgbà. N kò fẹ́ràn ẹ̀rọ ìlera mumu. Mo kórira àwọn nǹkan báyìí, bẹ́ẹ̀ sì ni n ò kí n mu wọn.

Rárá o, n kò kí ń lo ọ̀pá ìfàmúrá nígbà tí mo bá mú ohun mímu. Mo má ń sábà mú ohun mímu pẹ̀lú ẹnu mi láìlo ọ̀pá rárá. N kò fẹ́ràn ọ̀pá lílò, ẹnu mi ni mo máa ń fi mu ohunkohun tí mo bá mú láìlo ọ̀pá rárá.

Ìgbà ku gbà ni mo lè fọ ọkọ̀ mi o. Ṣùgbọ́n ní ìparí ọ̀sẹ̀, ní ọjọ́ àbámẹ́ta ni mo sábà máa ń ṣe fífọ ọkọ̀ náà. Mo máa ń fọ ọkọ̀ náà ní ijó àbámẹ́ta ní ìparí ọ̀sẹ̀. Ṣùgbọ́n nígbà mìíràn, mo lè fọọ̀ ní àárọ̀ àwọn ọjọ́ wọ̀nyí.

Bí mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí n bá wà ní inú ìlà, mo máa ń ro àwọn ohun tí mo máa ṣe nígbà tí mo bá kúrò ní orí ìlà náà. Ìgbà mìíràn, mo máa ń wo fóònù mi láti ka àwọn ímeèlì mi tí un kò tí ì ka. Mo sì máa ń lo ìgbà náà àbí àkókò náà láti ṣe ohun tí yóò mú kí àkókò mi kí ó má jẹ èyí tí ó ṣòfò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù. Bẹ́ẹ̀ sì ni mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ìpàdé náà. Mo ti se irú àwọn ìpàdé náà pẹ̀lú ẹni tí ó ń kọ́ mi bí a ti ń ṣe ìfowódókòwò lórí ẹ̀rọ ayélukára. A sì ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ìpàdé èyí tí ó kọ́ mi ní orí fóònù mi.

Rárá o, n kò wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́ nítorí irú iṣẹ́ tí mo ń ṣe kò nílò wíwọ aṣọ àkàyọrí. Ìgbà tí mo wọ aṣọ àkàyọrí ni ìgbà tí mo ṣe tán ní ilé ìwé ẹ̀kọ́, èyí tí a kọ́ ní yunifásítì. Nígbà tí mo ṣe tán tí mo sì kọ́ ẹ̀kọ́ darí nígbà náà ni mo wọ aṣọ àkàyọrí. Ṣùgbọ́n ní ibi iṣẹ́ tí mo ń ṣe níìsín yìí, n kò wọ aṣọ àkàyọrí nígbà tí mo parí iṣẹ́ náà.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, òun ní láti subscribe sí orí àwọn ilé-iṣẹ́ tí ó ń pèsè onírúurú ẹ̀rọ ayárabíàṣá náà. Tí ó bá ní ọ̀kan tí ó ń ṣe ségesège, máa sì lọ sí orí òmíràn.

Rárá o, n kò kí n fi tùràrí, n kò fẹ́ràn tùràrí fífí, n kò sì fẹ́ràn òórùn tùràrí náà, n kò sì sábà mọ́ lọ tùràrí, n kò fẹ́ràn rẹ̀ rárá ni, n kò kí n fín tùràrí.

Bẹ́ẹ̀ni, mo máa ń rọrùn tàbí rọ̀rí nígbà tí mo bá sùn. Mo máa ń lo pílò mi láti ṣe ìrọ̀rí. Nígbà kú gbà tí mo bá sùn kí ọrùn má bá rọ mí, mo máa ń lo àwọn nǹkan wọ̀nyí láti ṣe ìrọ̀rí. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìrọ̀rí nígbà tí mo bá sùn.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá sín ó ni láti gbé ojú kúrò láàárín àwọn ènìyàn. Tóbá jẹ́ àárín àwọn ènìyàn ni mo wà kí n tó sín. Nígbà tí bá sisín náà, tó bá jẹ́ àárín àwọn ènìyàn ni mo wà, màá sì tọrọ ìforíjì.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́ náà nígbà tí mo wà ní kékeré. Mo lè gun kẹ̀kẹ́ dáradára. Mo mọ kẹ̀kẹ́ gùn. Onírúurú kẹ̀kẹ́ ni mo ṣì ti gun tẹ́lẹ̀. Mo lè gun kẹ̀kẹ́ dáradára.

Rárá o, n kò kín fi ìdáàbòbò ọ̀run sára mi. N kò fẹ́ràn kí n máa lo ìdáàbòbò ọ̀run sára. N kò fẹ́ràn àwọn ǹkan wọ̀nyí. N kò kín lòó sára rárá. N kò fẹ́ràn kí n máa lo ìdáàbòbò ọ̀run sára, nítorí ó lè ṣe ìjàmbá fún ara.

Àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi, òun ní ẹ̀rọ ayárabíàṣá èyí tí íńtánẹ́ẹ̀tì tí ó máa ń fà bí ìgbín lẹ́ẹ̀kọ̀kan. Mo jẹ́ ẹni tí ó ń ṣe ìdókòwò lórí ẹ̀rọ ayélujára, bẹ́ẹ̀ sì ni iṣẹ́ náà ò nílò íńtánẹ́ẹ̀tì èyí tí ó yára dáradára. Ni àwọn ìgbà kọ̀ọ̀kan, àwọn íńtánẹ́ẹ̀tì tí mo máa ń lò ó máa ń fà sẹ́yìn. Nítorí náà òun ni mo ṣe wá àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ tí ó ń ṣètò íńtánẹ́ẹ̀tì náà tí mo sì subscribe sí orí wọn. Tí ọ̀kan bá ń fà sẹ́yìn, máa sì lọ sórí òmíràn.

N ò kìí sábà ló àpò ọwọ́. Àpò sòkòtò mi ọun ni mo máa ń lò. Inú àpò sòkòtò mi ọun ni mo máa ń fi àwọn nǹkan sí, bíi owó, ID card àti àwọn kọ́kọ́rọ́ inú ilé mi.

Rárá o, n kò ní ẹranko ọ̀sìn ní ilé mi. Kò sí ààyè fún mi láti sin ohun ọ̀sìn. Sugbọ́n mọni lọ́kàn láti sin ewúrẹ́ ní ọjọ́ iwájú tí ń bá ráyè àti láti kan ọgbà yìí ilé mi ká kó lè fún mi ní àǹfààní láti sin àwọn ẹran ọ̀sìn náà dáradára.

Àwọ̀ pupa ni mọ fẹ́ràn o. Mọ fẹ́ràn àwọ̀ pupa, mọ sì fẹ́ràn àwọn ohun tó ní ṣe pẹ̀lú àwọ̀ náà. Mọ mọ́ fẹ́ràn láti wọ ohùn tí ó ní ṣe pẹ̀lú àwọ̀ pupa. Àwọ̀ pupa òun ní mọ fẹ́ràn jù nínú àwọn àwọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa kí n tó tọwọ́ bọ àdéhùn kádehun. Mo máa ń ka àwọn àdéhùn náà kí n mọ ohun tí àwọn àdéhùn náà tí ó dá lé, kí n tó lè tọwọ́ bọ irú àwọn àdéhùn náà. Mo fẹ́ràn kí n ka àwọn àdéhùn dáradára kí n tó tọwọ́ bọ rú àdéhùn náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ti kọ́ bí a ṣe lè fi, ẹẹ́ Íńtánẹ́ẹ̀tì ṣe ìdókòwò. Mo ti kọ́ bí a ṣe lè fi MT5 tí a lè lè fi ṣe ìdókòwò. Mo ti kọ́ bí a ṣe lè ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Ní orí YouTube, mo ti wo àwọn ọ̀pọ̀lọpọ̀ fídíò lórí àwọn iṣẹ́ tí a lè ṣe tí ó lè mú owó wá.

Ó ní ṣe pẹ̀lú bí àkókò bá ṣe wà. Tí iṣẹ́ mi ò bá pọ̀ ìgbà mìíràn, mo lè lo wákàtí méjì fún oúnjẹ jíjẹ. Mo lè fúnra mi ní wákàtí kan àbọ̀ nígbà mìíràn. Sugbon tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi, mo lè lo àbọ̀ wákàtí fún oúnjẹ jíjẹ àti ìsinmi.

Bẹ́ẹ̀ni, ìgbà tí mo wà ní kékeré, mọ máa ń sáré dáradára. Ṣùgbọ́n nígbà tí mọ ti dàgbà díẹ̀ si nísinsìnyí, n kò kí ń sáré. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan, mọ máa ń sáré tí àyè bá wà. Ṣùgbọ́n nítorí inú ilé ni mọ sábà máa ń wà, kò sáyè fún mi láti máa sáré. Nítorí náà, n kò kí ń sáré.

Rárá o, n kò fẹ́ràn kí n wà ní ooru, n kò fẹ́ràn ooru rárá. Mo máa ń fẹ́ràn kí atẹ́gùn máa ń fẹ́ níbikíbi tí n bá ti wà. Nítorí náà ni mo ṣe ra fáànù sí inú yàrá tí mo máa ń lò tí ó máa ń fẹ́ sí mi lára. Mo sì máa ń ṣí wíńdòw kí atẹ́gùn lè fẹ́ wọlé. Mo kórira ooru, n kò sì fẹ́ ooru rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé gbogbo òfin Ìyára ọkọ̀. N kò kín sáré kọjá iyẹ ibùsọ̀ tí òfin gbà lọ. Mọ máa ń fẹ́ràn láti tẹ̀lé gbogbo òfin Ìyára ọkọ̀. Nítorí n kò kín fẹ́ kí n lu òfin ìjọba kí n má lè sàn owó ìtanràn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Mo máa ń ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Nígbà mìíràn ó máa ń ní ṣe pẹ̀lú bí iṣẹ́ bá ṣe pọ̀ sí. Ìgbà mìíràn tí iṣẹ́ ò bá pọ̀, mo máa ń ṣiṣẹ́ bí i wákàtí méjì sí wákàtí mẹ́ta. Ìgbà mìíràn mo sì le ṣiṣẹ́ bí i wákàtí mẹ́rin láì ṣimi nígbà mìíràn.

Rárá o, n kò tíì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí. N kòi tíì ṣe ìfúnni ní ẹ̀jẹ̀ rí. Ṣùgbọ́n ní ọjọ́ iwájú, mo lérò láti fún ènìyàn ní ẹ̀jẹ̀. Ṣùgbọ́n ní ọwọ́ lọ́wọ́ nísinsìnyí, n kò tíì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìnà rí. Mo ti ṣìnà rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n nígbàkúgbà tí n bá ṣìnà, nígbà tí n bá n lọ sí ibì kan tí n kò mọ̀, mo máan bèrè ọ̀nà lọ́wọ́ àwọn aládúgbò náà, wọ́n á sì darí mi sí ọ̀nà tó tọ́.

Rárá o, n kò ní rí ètò náà lọ́wọ́lọ́wọ́, nítorí ẹ̀rọ ayélukára o ni mo ti ń ṣe iṣẹ́. Kò sì nílò láti lọ sí ìlú kan àbí sí ìlú kejì láti lè ṣí iṣẹ́ náà. Ẹnikẹ́ni lè ṣí iṣẹ́ náà níbikíbi tí ó wà ní orí ẹ̀rọ ayélukára.

Mo ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn àti díẹ̀. Mo ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn àti ààbọ̀ tí ó le díẹ̀. Èyí tí àwọn olóyìnbo ń pè ní five point seven. Mo ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún àti ààbọ̀ tí ó le díẹ̀.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní eré bọ́ọ̀lù gbígbá. Mo fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù, mo sì máa ń wo eré náà ní orí tẹlifísàn mi. Mo ní àwọn klọ́ọ̀bù tí mo fẹ́ràn èyí tí mo máa ń wo àwọn eré wọn. Èyí eré ìdárayá bọ́ọ̀lù gbígbá.

Rárá o, n kò kí n mu àwọn mumu birotiníì. N kò fẹ́ràn mumu àwọn irú nǹkan mumu báyìí. N kò kí n mu ohun mumu birotiníìní. N kò ti fẹ́ràn mumu rẹ̀ rárá àti rárá ni.

Rárá o, n kò ní àwòrán lára, n kò fẹ́ràn kí n máa ya àwòrán sára, n kò fẹ́ràn irú ǹkan báwọn yìí, n kò fẹ́ràn ènìyàn tí ó bá ń ya àwòrán sára bẹ́ẹ̀ sì ni n ò kí ń yà á sí ara mi, n kò fẹ́ràn àwòrán yíyà sára.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Ènìyàn jẹ́jẹ́ ṣi ni mí pẹ̀lú. N kò fẹ́ràn jàgídíjàgan tàbí ariwo. N kò kí ń fa jàgídíjàgan. Mo fẹ́ràn kí n máa rìn ní àlàáfíà ní gbogbo ìgbà. Mo máa ń rìn ní àlàáfíà nígbà gbogbo.

Lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń ní ìrora nígbà tí n bá fẹ́ sọ̀rọ̀ láàárín àwọn ènìyàn. Nítorí náà, n kò kì í sábà fẹ́ kí n sọ̀rọ̀ láàárín àwọn ènìyàn. Mo máa ń sábà fẹ́ kí n dákẹ́, kí n dúró fúnra mi. N kò fẹ́ràn ohunkohun tí ó mú mi wá láti sọ̀rọ̀ láàárín àwọn ènìyàn rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo máa ń ka ọ̀pọ̀lọpọ̀ ìwé. Àwọn ìwé tí ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ mi tàbí àwọn ìwé tí ó ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe lórí ìdókòwò. Mo máa ń ka ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé náà. Mo máa ń ka lórí Íńtánẹ́ẹ̀tì tàbí kí ń ra àwọn ìwé náà kí ń máa ka nínú ilé nígbà tí bá ní àkókò.

Rárá o, n kò kí n jẹun nínú ọkọ̀. N kò fẹ́ràn kí n máa jẹun nínú ọkọ̀. Mo fẹ́ràn kí n máa jẹun ní ìkọ̀kọ̀ nígbà tí n bá délé tàbí nígbà tí n bá kúrò nínú ọkọ̀. N kò fẹ́ràn kí n máa jẹun nínú ọkọ̀ rárá.

Rárá o, n kò lu etí mi. N kò fẹ́ràn kí ọkùnrin máa lu etí. Níbi tí mo wà obìnrin ò ní ó sábà máa ń lu etí láti fi lo ẹ̀ṣọ́ ara. Ṣùgbọ́n ọkùnrin kì í lu etí. Nítorí náà n kò fẹ́ràn etí lílu. Bẹ́ẹ̀ sì ni n kò lu etí.

Lọ́wọ́lọ́wọ́ báyìí, n kò tíì ní ìyàwó tàbí ọmọ. Mo máa ń lo àkókò fàájì láti jáde láti lọ ṣe fàájì fúnra mi. Nígbà tí o ti sì ìyàwó tàbí ọmọ, mo máa ń jáde lọ láti lọ ṣe fàájì fúnra mi ni.

Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀kan mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Tí m bá fẹ́ kọ àwọn nǹkan, mo máa ń lo ìwé àti ọwọ́ mi àti bírò láti kọ àwọn nǹkan náà. Tí m bá fẹ́ kọ àwọn nǹkan sínú ìwé àpamọ́ mi, mo máa ń lo ìwé, bírò àti ọwọ́ mi láti kọ rú àwọn nǹkan náà.